A! Mo fẹ́ràn orin kíkọ. Ẹ̀bùn tí mo ní jù ní ẹ̀bùn orin. Mo máa ń kọ orin láti mú nu àwọn èèyàn dùn. Mo máa ń kọ orin láti mú nu áwọn èèyàn látàrá wọn, láti yága ga gidigan. Mo máa ń kọ orin gidigan. Mo máa ń kọ orin káwọn láti jó, láti je lkàn mọ́ rírí Ọlọ́run nínú ayé wọn, láti mọlimọlú, láti mọ dúpe. Mo fẹ́ràn orin gidigan. Tínú mi o ba dùn, orin ni mo máa ń gbọ́.

Mi ò ní ìran kan ní iṣẹ́ rí o. Mi ò ní ìran kan ní iṣẹ́ rí. Tẹ́lẹ̀ ni o. Rí i. Àwọn ọmọ tí ò bá ṣe dáadáa fúnra wọn a ti ní àdéhùn. Tó bá ti wá iṣẹ́ lọ́jọ́ báyìí, má wà bí iṣẹ́ mọ. Àdéhùn wọn ni ó ń lé wọn ṣùgbọ́n n láánú kí n lọmọ kuro ni bí iṣẹ́ kó má wà bí iṣẹ́ mi mọ́. Mi ò ní jọmọ ní owó. Iṣẹ́ tán bá ṣe ni màá gbé fún wọn. Mi ò ní jọmọ ní owó o.

Ẹgbẹ́ ìdárayá wo ni mo fẹ́ràn? À, ìdárayá orin kíkọ mo fẹ́ràn rẹ̀. Ẹgbẹ́ ìdárayá eré ìtàgé, mo nífẹ̀ẹ́ rẹ gidi gan-an ni àkọ́rin aṣeré ìtàgé mo nífẹ̀ẹ́ rẹ̀. Eré ìdíje ìdárayá mo nífẹ̀ẹ́ rẹ̀ gan-an ni. Ká lọ àwùjọ ìdárayá Ìnáwó, ká jọ, ká yọ̀, ká dáná, ká jẹun, ká mọ̀jò, ká má sọ,

Mo máa ń dirun mi o. Ìgbà mí mo máa ń ko, tí ń báa ko, ìgbà mí màá dà dì mọ́lẹ̀. Màá di Ghana weaving, màá di àdìmọ́lẹ̀ Ghana weaving, òun ni mo máa ń dì. Màá sì túko, màá fọ̀, màá fi ohun èlò ọṣẹ tó loorún ni mo máa ń fi ń fọ. Màá páàkì rẹ̀, tí báyìí tí páàkì ẹ̀, oṣù-- ọ̀sẹ̀ méjì méjì ni mo máa ń fọrun mi. Tí màá ti fọ, màá dì.

Mo like orin, mo like orin, àwọn orin gbàgbọ́, àwọn orin tó mú yàn lọ́kàn le, àwọn orin tí, tí ó mú ìmọ̀ wá fún yàn, àwọn orin tó ní ìtumọ̀, bí i orin Ìyá Tọ́pẹ́ Àlàbí, bí i orin Ìyá Bọ́lá Arẹ̀, Bàbá Òjo Ade, àwọn orin ìgbàgbọ́ mo like rẹ̀ gidi gan ni. Mo fẹ́ràn láti mọ̀ gbọ́ àwọn orin tó mú yàn lọ́kàn le, mo nífẹ̀ẹ́ láti mọ̀ gbọ́

Mo ni ìforúkọsílẹ̀ níbi tí mo bá fẹ́ dá àwọn ẹ̀yà nínú ìjọsìn yi o. Àwọn yóò jó tí wọn yóò ti máa dín kàn mọ̀ pé ìwọ Ọlọ́run wà láàyè. Ẹni tí inú rẹ o dùn tí màá kọrin fún, tí wọn ó fi dùn. À, mo mọ korúkọ mi sílẹ̀. Orúkọ mi wà nílé ìdárayá gidigan ni. Kò ì ṣe ìdárayá bí klọ́ọ̀pù, òun ìdárayá bí ìjọ Ọlọ́run, bí wedding.

Ìdójúkọ tí mo máa ń ní tí mo bá wà ní ibi iṣẹ́ ni pé ma ta ja ń gbà mí, òjò ò ní yá. Kọ́ àwọn oníbàárà mi ò ní wá. Ìgbà mí sì rè ojò ó mọ́ mu idojúkọ torí àsìkò tó yẹ kó bá mi ra ja wọ́n ò ní wá torí òjò ó pa wọn lọ́nà. Ìgbà mi kò ní síná. Freezer tí mo fi ń to omi kò ní tutù. Àwọn idojúkọ mi ti e po milé ṣọ́tàn.

Mo máa ń kọ lẹ́tà dáadáa sáwọn èèyàn. Àgàgà olólùfẹ́ mi ọ̀wọ́n, màá kọ lẹ́tà ìfẹ́ sí i, màá kọ, màá kọ bí mo se mọ rírí ẹ̀ sí i. Mo mọ ń kọ sáwọn ẹ̀gbọ́n mi àtàtà, agaga eyìí tí mo ti pẹ́, tí mo ti rí, tí ó ti pẹ́ ta ti ríra. Màá kọ lẹ́tà ránṣẹ́ sí i, màá dúpẹ́ lọ́wọ́ rẹ̀, màá gbé àlàáfíà rẹ̀. Mo mọ ń kọ lẹ́tà ní ilé ìwé mi sáwọn ọ̀gá mi. Ìdí tí mi o fi wá sí ilé ìwé, tori mo wà ní ilé ìwé gíga.